Irú kọ̀ǹpútà? Kọ̀ǹpútà, òkay, kọ̀ǹpútà. A a, mo ṣà ń wò pé kí ni ẹ léyi Ókay, mo ní kọ̀ǹpútà ti won máa ń gbé sórí ẹsẹ̀, mo sì ní kọ̀ǹpútà ti won máa ń gbé sórí tébù. Èyí tó máa ń gbé sórí ẹsẹ̀ yẹn ni wọ́n máa ń pè ní laptop, èyí tó máa ń gbé sórí tébù ni wọ́n máa ń pè ní desktop. Méjèèjì ni mo ní.

Ah! Kò sí ìgbà tí èèyàn ò le kẹ́ ìgún ọkọ̀ akérò. Ìgbà mií, ò le jẹ́ èèyàn lo máa kọ́kọ́ wọlé. Ìgbà mií, ò le jẹ́ èèyàn leyan máa kẹ́yin gún. So, mi ò le rántí ìgbà tí mo ti kẹ́yin gún torí ọ̀pọ̀lọpọ̀ ọkọ̀ léyan ti wọ̀. So, èèyàn ò le rántí.

Adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Owó tí mò ń gbà, a lè sọ pé kò da, a sì lè sọ pé ó dára tó, ṣùgbọ́n a sì rí ń bò. Ṣùgbọ́n, owó mi kò pọ̀ pọ̀ pọ̀ pọ̀ pọ̀ ní ì lọ́pọ̀ ẹgbẹ̀ẹgbẹ̀rún. Nǹkan tí mò ń fẹ́ nù.

Ibi iṣẹ́ mi ń kọ ìròyìn, àwọn kan, àwọn PRO àwọn náà máa ń kọ ìròyìn. Nítorí pé ní ibi iṣẹ́ báyìí, pé iṣẹ́ oníkulùkù yàtọ̀ síra wọn. So, èmi tèmí, èmi ń kọ ìròyìn. Ṣùgbọ́n tí wọ́n bá ní kí n kọ́, màá kọ́.

Bẹ́ẹ̀ni, mo máa ń yà àwòrán gan. Nǹkan tí mo fẹ́ràn ṣe ni. Iṣẹ́ ọwọ́ mi gan ni paapaa. Ọ̀pọ̀lọpọ̀ àwòrán ni mo ti yà. Mo lè, mo ti ya àwọn wedding, mo ti ya àwọn birthday èyí tá ń pè ní ọjọ́ ìbí, mo ti ya àwọn ìnáwó oríṣìíríṣìí káàkiri, káàkiri.

Nǹkan tó máa ń mú mi rẹ́rìn pọ̀ ò. Tí ìyàwó mi máa mú mi rẹ́rìn, ọmọ mi náà dẹ̀ máa mú mi rẹ́rìn. Nǹkan tó máa ń mú mi rẹ́rìn pọ̀ gan-an ni So, àwọn èèyàn náà dẹ̀ máa mú mi rẹ́rìn. Ìgbà mìí tí mo bá ń wo fíìmù gan-an mo máa ń rẹ́rìn. Tàbí tí mo bá ń wo nǹkan tó ń ṣẹlẹ̀ lórí afẹ́fẹ́ ó máa mú mi rẹ́rìn.

Ìlànà ìpolówó mi pé oríṣìíríṣìí, tí mo bá fẹ́ polówó, mo lè polówó lórí Íńtánẹ́ẹ̀tì, ìyẹn ló jẹ́ nǹkan kinì tí ènìyàn lè fi polówó ńsìn. Tẹ́lẹ̀tẹ́lẹ̀, orí rédíò làwọn ènìyàn tí máa ń polówó jù, ṣùgbọ́n nísìín, orí Íńtánẹ́ẹ̀tì tí à ń pè ní ayélujára, ọ́un làwọn ènìyàn tí ń polówó jù. Àwọn ènìyàn máa ń polówó lórí rédíò náà àti tẹlifíṣàn, ṣùgbọ́n Íńtánẹ́ẹ̀tì ni àwọn ènìyàn ti máa ń polówó jù.

Mi i fi túra rí o. Mi i tiẹ laíìkì òórùn rẹ pàápàá, mi ò láìkì e. Mi ń fi, àwọn tó bá máa ń figan, mi ń gbádùn wọn torí òórùn yen ò dá, n ò láìkì ẹ̀ kankan. So èmi fi túra rí ń tẹ̀ mí, mi ò láìkì e o.

Wákàtí tí mo máa ń ṣiṣẹ́ lójú mọ́ pọ̀ oo. Ìgbà míì àti ìdájí tí mo bá ti jí báyìí, mo máa n bẹ̀rẹ̀ iṣẹ́ ni. Ìgbà míì báyìí, ó sì le di, mo lè, máa ṣiṣẹ́ ní ìdájí láti ìdájí to jẹ pé mò kan sí mi. Ìgbà míì àti àárọ̀ dalẹ́ ni mo máa ń ṣiṣẹ́. So kò sí wákàtí kan pàtó.

Àgọ́ Bẹ́ẹ̀ni, mo ti lọ àgọ́ rí, ṣùgbọ́n ẹma pé àgọ́ náà, èèyàn o lè sọ pé àgọ́ kan le lèyí. Ṣùgbọ́n àgọ́ tí mo lọ rí, àbí kí ni wọ́n ń pè lágo gan-an? Ṣé, ṣe bí okò ko yẹn?

Ẹ̀fọ́ tí mo fẹ́ràn atí máa jẹ ju, oun ni ẹ̀fọ́ tẹ̀tẹ̀. Ẹfọ tẹ̀tẹ̀ yẹn máa ń dùn gan nítorí pé ó ní àwọn adùn kan lára, omi rẹ̀ gan lásán gan, ó máa ń dùn, kì í ṣe àwọn ẹ̀fọ́ tí ó máa ń korò bí ewúro, mo like ẹ, mo fẹ́ràn rẹ̀ gan.

Mo ti gun alùpùpù rí torí alùpùpù yẹn tí mo bá wòó dáadáa. Há o ti pẹ́ o. Ìgbà tá a sì wà lọ́mọdé díẹ̀ tá a ṣe eré, bá ti rí alùpùpù tó kọjá lọ báyìí, a kan máa fò mọ́ ni. Kì í ṣe pé wọ́n ní ká wá gun o.

Nǹkan tí mo máa ń ṣe ní òwúrọ̀ kọ̀ọ̀kan ni pé ìgbà míì mo lè jí lọ sí orí òkè láti lọ gbàdúà, ìgbà míì mo lè wà nínú ilé kí n máa ṣiṣẹ́ lórí fóònù iyen ẹ̀rọ ayélujára, ìgbà míì mo de lè lọ sí ṣọ́ọ̀ṣì kí n jí lọ ṣọ́ọ̀ṣì, ìgbà míì màá kan jókòó máa sinmi.

Oúnjẹ àkàrà tí mo fẹ́ràn jù, òun ni èyí tó máa ń fi ẹ̀wà ṣe. Àwọn àkàrà oríṣiríṣi ló wà. Èyí tó ń fi flour ṣe wà, èyí tó ń dè ń fi ẹ̀wà ṣe wà, èyí tó máa ń fi soya beans ṣe náà wà, so oríṣiríṣi ni. Sùgbón èyí tí mo fẹ́ràn jù, òun ni èyí ti wọn fi ẹ̀wà ṣe.

Àwọn ẹlẹgbẹ́ tí mo máa ń bá ṣiṣẹ́, mo máa ń bá wọn ṣiṣẹ́ pẹ̀lú ìṣọ̀kan. Ìdí ni wípé ibi tí ó bá ti sí ìṣọ̀kan, eeyan lè má rí iṣẹ́ yẹn ṣe. So mo máa ń rí wípé iṣẹ́ tí a bá fẹ́ ṣe, a máa ń ṣe nínú ìṣọ̀kan ká lè rí iṣẹ́ náà ṣe. Ìdí tí mo fi máa, bí mi ṣe máa ń bá àwọn ẹlẹgbẹ́ mi ṣiṣẹ́ nìyí.

Mi ò mọ̀n bí a ti ń wẹ̀ o. Tí ó bá jẹ́ ti odò wíwẹ̀, mi ò mọ̀ bí a ti ń wẹ̀ odò, ṣùgbọ́n tí ó bá jẹ́ pé ká wẹ̀, ká fomi wẹ̀, ká dẹ̀ lo ọṣẹ, mo máa ń lo ọṣẹ, mo sì máa ń fi omi wẹ̀. Íyẹn ni èmi máa ń ṣe. Mi ń fi, mi ń wẹ̀ lódò.

Mi ò tí ì ní ọkọ̀, ṣùgbọ́n mo gbà Ọlọ́run gbọ́ pé kò sí ǹnkan tí Ọlọ́run ò le ṣe. Tí àkókò bá tó, Ọlọ́run máa ṣètò ọkọ̀ fún mi. Mo sì ń wò pé kò ní pẹ́ lágbára Ọlọ́run. Bí Olúwa ti ń bẹ, ti ẹ̀mí rẹ̀ ń bẹ, oun náà ni ó ṣe fún mi lórúkọ Jésù.